Ẹbí mi ò láṣà kan tí a mọ̀ ń ṣe. Ju pẹ́ ká lọlé ìjọsìn, ká ṣe ìgbéyàwó ní, ní ètò ìlànà ìdílé àti ìlànà Yorùbá. Jú wọ̀nyí lọ, a ò ní àṣà kankan míràn.